Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà tọ́jú ara mi. Ìkíni, mo má n sùn dáadáa. Mo ma n sùn ó kéré tán wákàtí mẹ́jọ lójoojúmọ́ torí wípé oorun sísùn dára fún ìlera. Ìlera sì rèé óun ni baálẹ̀ ọrọ. Mo ma n jẹun ẹ̀ẹ̀mẹta lójúmọ́ mo sì má n jẹ àwọn oúnjẹ tó ṣe ara lóore tó ní oríṣìíríṣìí fáítámì̀nì náà.

Bẹ́ẹ̀ni o, mo ma n sisẹ ju wákàti lọ torí wípé iye wákàti isẹ tí èèyàn bá se ni owó tí yóò gba. Tó o bá ti sẹ́ tí ó tó wákàtì o kò ní gbowó púpọ̀ rárá. Owó tó gbà òsì ní to ọ̀nà. Èyí ni ó fa tí mo ti má n sisẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtì kí n lè rí owó tí yóò tó mi ná tí yóò sì má tó mi ṣe ìgbésí ayé.